Rárá o, èmi ò fẹ́ràn sí fèrèsé ọkọ̀. Èmi ò fẹ́ràn fèrèsé ọkọ̀ nítorí èmi ò mọ ohun tí a ń pè ní fèrèsé ọkọ̀. Ṣùgbọ́n mi ò mọ̀, nítorí náà mi ò fẹ́ràn fèrèsé ọkọ̀

Bí mo ṣe máa ń pàdé àfojúsùn títà mi ni wípé tí mo n bá ti wà ní ìṣòro kan, mo máa rí pé mo kọ gbogbo àfojúsùn mi sílẹ̀ náà. Tó bá jẹ́ pé ìbẹ̀rẹ̀ oṣù àbí ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀, mo máa ń kọ wọ́n sílẹ̀. Mo dẹ̀ gbọdọ̀ rí pé mo ṣe gbogbo ẹ̀ ní ẹyọ kọ̀ọ̀kan títí dé òpin rẹ̀.